Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí èyí tí mo bá ń lò bá bàjẹ́ àbí tí ó bá ní ìṣòro, ṣùgbọ́n tí ò bá tí ní ìṣòro àbí tí ò bá tí bàjẹ́, mi ò ṣe é.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Mo máa ń lo nǹkan tí à ń pè ní pillow, eero ìrọrí. Mo máa ń fi rọrí mi nígbà tí mo bá ń sùn. Ó máa ń jẹ́ kí òórùn náà kó dùn dáadáa. Ó jẹ́ máa ń jẹ́ kí n rorun sùn. Ṣùgbọ́n nígbà mìíràn, rírọrùn ó máa ń jẹ́ kí òórùn máa ròyàn. Nítorí náà, kò n ṣe gbogbo ìgbà lèèyàn gbọ́dọ̀ máa rọrùn tó bá fẹ́ sùn.

Báwo ni o ṣe máa kọjú ìdènà ọkọ̀? E mi máa ń kojú ìdènà ọkọ̀ nípa pé kí n wá ẹ̀rọ-- ọ̀nà mìíràn láti gbé gbà, ìyẹn tó ń pè ní solution or another option bí mo ṣe máa ń.

Àwo wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwo tó bá jinú, èyí tó bá ní èrò design púpọ̀, tí ó bá, tó bá, tó bá rẹwà lójú láti má wò, tó dẹ má jinu dáadáa láti má fi jẹun. Àwọn àwo tí mo ní fẹ́ràn jù ni.

Ṣé o mọ bí a ti ń dá oko dúró, ọkọ̀ dúró ní ìdojúkójú? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkójú. Mo máa dúró sí ẹ̀bá ọ̀nà, mo sì máa jowọ́lẹ̀ fún ọkọ̀ tí ó bá ń bọ̀. Àwọn ọkọ̀ náà tí wọ́n bá rí mi, èyí tí ó bá fẹ́ gbé ènìyàn, ó máa dúró, ó sì máa bèrè ibi tí mò ń lọ. Tí ọ̀nà wa bá papọ̀, yóò sọ iye owó tí ó máa gbà, máa sì na. Táṣe bá tí ìwọ náà bá wọ̀, tí iná náà bá wọ̀, màá sì wọ inú mọ́tò náà, àjè máa lọ.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara láti pa ara mi. Nígbà tí mo bá wẹ̀ tán tí mo ti nura tán, mo máa ń lo ìpara, èyí tí à ń pè ní Vaseline. Mo máa ń fi pa ara mi, ó sì máa ń mu ara mi dán tóki tóki.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò ni pé mo máa ní báàgì kan tí mo máa di gbogbo ẹrù mi sí. Èyí ò ní jẹ́ kí gbogbo ẹrù mi yìí kó wà ní jákújáku nígbà tí mo bá tò máa gbé ìrìnàjò yá.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi ni social media àti advertisement lórí television. Èyí tí à ń pè ní ìpolówó orí awọ máwòrán. Mo máa lọ sí àwọn radio station àbí television láti sọ, láti sọ irú ọjà tí mò ń tà. Máa sanwó fún wọn, máa sì fún wọn ní ìpolówó ọjà mi. Ọ lórí social media, mo máa wọ orí social media bíi Twitter, Facebook or TikTok, màá sì post iṣẹ́ mi àbí òwò mi fún gbogbo ènìyàn láti rí.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ púpọ̀ mi wà professional. A súnmọ́ ara wa ju ibi iṣẹ́ wa lọ. Kò sí ǹkan kan tó kàn ẹnì kankan wa pẹ̀lú ara wa lẹ́yìn iṣẹ́. Ṣùgbọ́n a múra wa bí ọ̀kan nítorí pé team ni wà. A dẹ mà jọ ń ṣiṣẹ́ pọ̀.

Ṣé owó tó ń gbà dára tó? Kò dára tó, rárá o. Kò dára tó. Owó tí mò ń gbà lóṣooṣù kò dára tó. Kí n tó wọ mọ́tò, kí n tó jẹun, kò dára tó. Ohun tó ń kù lápò mi kò tó nǹkan, ṣùgbọ́n kí ni ká ṣe? A nílò iṣẹ́ láti, láti rówó láti wà láyé.

Ṣé o máa ń na ara rẹ rárá o? Nígbà tí ó ń ṣe pé orí mi ò pé, kí ni mo fẹ́ máa na ara mi fún? Mi ò na ara mi o. Mi ò kí ń na ara mi rárá torí pé orí mi pé mi ò ṣe yàweré, mi ò jẹ láàrún ọpọlọ.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti pa. Kódà o ti tó bi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn kan tí mo ti pa tí mi ò ti lò mọ́ bọ̀, ṣùgbọ́n mo ti lò ó rí. Kò ní di kankan, n kò pa á.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ẹn, nǹkan tó máa ń fún mi ní ìtara ni pé kí n rí bí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, tí àwọn náà bá ń fi ara sí iṣẹ́, ó máa motivate mí náà láti fi ìtara sí iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn tókù tó bá ń ṣe ìrẹ̀wẹ̀sì, tó bá ń fá ṣue ṣúe ṣúe, kò ní yá èmi náà lára, ìtara yẹn kò ní sí láti ṣiṣẹ́ dáadáa.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? À, ó dá lórí iṣẹ́ tí mo bá ń ṣe, ṣùgbọ́n ká ní mo máa ń lo wákàtí márùn-ún ìyẹn five hours sí wákàtí méje seven hours láti ṣiṣẹ́ láàárín ọjọ́ kan. Ṣùgbọ́n ó máa ń jù bẹ́ẹ̀ lọ ní ìgbà míì torí ẹ ni mo ṣe sọ ipé ó dá lórí iṣẹ́ tí n bá ṣe. Ìgbà mìíràn mo lè ṣiṣẹ́ fún mọ́kànlélọ́gún ìyẹn ten to eleven hours bí iṣẹ́ yẹn bá ṣe gbà ni.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání sínú pọ́ọ̀sì mi, ìyẹn àpò bèmbélé tí a máa ń gbé yí káàkiri sára, ibẹ̀ mo máa ń fi kọ́kọ́rọ́ ilé mi sí. Kò n ṣe kọ́kọ́rọ́ ilé mi nìkan, àwọn kọ́kọ́rọ́ ilẹ̀kùn, ibi tí ó ṣe pàtàkì, mo máa ń dì káàkiri ni.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ilé ìṣẹ̀mbáyé? Rárá o, mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀mbáyé torí pé Krìstẹ́nì ni mí. Gbogbo ǹkan wọ̀nyí bí àbọ̀rìṣà ló ṣe rí ní ojúùtì mi, torí náà mi ò kí ń lọ sí ibi bẹ̀. Mo máa ń wà ní ilé te mi fúnra mi.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, torí pé gẹ́gẹ́ bí olùtajà àti ẹni tí ó ń ṣ'òwò, èèyàn nílò láti máa gbá àwọn oníbàárà rẹ̀ sọ̀rọ̀ léra léra. Àtàwon tó jẹ́ tuntun, àtàwon tí ó ń ṣe tuntun, ó yẹ kí ẹni tí ó ń ṣe òwò àbí olùtajà kí ó máa ké sí àwọn oníbàárà rẹ̀ kó sì máa ránṣẹ́ sí wọn. Torí pé ní ìgbà mí, nǹkan lè ṣẹlẹ̀ tí a fi ni gbọ́rọ̀ wọ́n. So a nílò láti máa check up lórí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti mọ ohun tí ó ń lọ táa àfi rí wọn ní ọ̀dọ̀ wa.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? À, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dókítà torí pé àìsàn tó le gan kò ì tí dé bá mi. Kò jẹ́ ní de bá mi lágbára Ọlọ́run ṣùgbọ́n ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ọ̀dọ̀ dókítà. A ti tóbi, a ti lé lọ́dún méjì sẹ́yìn tí mo ti dọ́dọ̀ dókítà gbẹ̀yin.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà níwájú ilé mi. Kódà ó fẹ̀ diẹ̀, ọgbà náà fẹ̀ díẹ̀ ní ìwọ̀nba, láti gba ènìyàn, láti ṣeré, àti láti mú ọkọ̀ sí. Bẹ́ẹ̀ni, mo ní ọgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ó ti ṣẹ́ díẹ̀ tí mo ti lọ sí ibi orin, èyí tí a ń pè ní concert. Ṣùgbọ́n nílé ìjọsìn a máa ń kọrin. Mi ò wa mọ̀ bóyá ìyẹn wà lára rẹ o. Ṣùgbọ́n yàtọ̀ sí orin ilé ìjọsìn, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ibi orin, èyí tí a ń pè ní concert.

Báwo ni o máa ń gba owó ọwọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn, màá na ọwọ́ sí wọn, àwọn náà yóò sì mú ọwọ́ sí mi, àjẹ́ máa fi ọwọ́ wa pàdé ara wa, ó tán.

Ṣé orí máa ń fọ ọ? Nígbà tí mo bá lo ara mi jù àbí mo ṣiṣẹ́ tí ó bá lágbára gan àbí tí mo ṣiṣẹ́ èyí tí ó jẹ́ kí ara mi gbọ̀n, orí máa ń fọ mi. Àbí tí irun mi bá kún púpọ̀ jù tí mi ò sì lọ gé e, ó máa ń mú ẹ̀fọ́rí wá. Nígbà tí mo bá ṣiṣẹ́ náà láì jẹun tàbí láì mun omi, ó máa ń mú ẹ̀fọ́rí wá náà àti tí bá ṣe iṣẹ́ wàhálà púpọ̀ jù.

Ṣé o wọ gíláàsì? Rárá o, ojú ò dùn mí, mi ò kí ń wọ gíláàsì, à fi tí n bá lò ó fún fashion láti tún mú ẹwà kún ara mi àbí láti bun ẹwà kún ohun tí mo wọ̀ sí ara ni mo máa ń lo gíláàsì.

Ṣé, sé o féràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì ni mo féràn. Ìmọ́lẹ̀ òwúrọ̀, ó máa ń tutù, ó máa ń mú ìtura wá. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́, ó máa ń mú ìtura wá náà, ó sì máa ń jẹ́ kí n máa ronú gbogbo àwọn nǹkan tí n ó bá ń lù wun yàn. Bẹ́ẹ̀ ni, méjèèjì ni mo féràn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Krìstẹ́nì, ẹlẹ́sìn Krìstẹ́nì ni mí. Nítorí náà, mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ jọsìn ní gbogbo ọjọ́ ìsinmi, ìyẹn tí a ń pè ní Sunday. Ni àárọ̀ ní aago méje sí aago mẹ́wàá àbọ̀.

Ṣé o ní ìrora nígbà tí o ń bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, ṣùgbọ́n ó dá lé lórí bí èrò náà bá ṣe pọ̀ tó. Bí èèyàn bí mẹ́wàá sí bẹ́ẹ̀ kì í pọ̀ jù, mi ní ìrora láti sọ̀rọ̀ níwájú wọn. Ṣùgbọ́n tí èrò bá ṣe pọ̀ jù, tí wọ́n bá tó púpọ̀, bí hundred, o máa ń ṣòro fún wọn.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn torí pé tí ènìyàn o bá ka àdéhùn dáadáa, ó lè ṣàṣìṣe tí ó yẹ kí ó ṣe nígbà tí ó bá tẹ́wọ́bo ìwé. Torí náà, òṣe koko o ṣe pàtàkì láti máa ka àdéhùn dáadáa.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdúná, ìdúnádúrà? Èmi ò mọ nǹkan tí ó jẹ́ tí ó túmọ̀ sí ìdúnádúrà o. Ṣùgbọ́n nǹkan tí mo ti gbọ́ rí ni, ó ṣe é ṣe kó jẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? Ní gbà míràn bí i ẹ méjì lóṣù. Nígbà mìíràn bí i èèmejì lóṣù. Ó jẹ̀ máa ń sún mọ́ ìparí oṣù kí n tó gẹ̀. Ṣùgbọ́n irun mi máa ń kún dáadáa.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Kódà ìgbà tí mo kọ́kọ́ gùn ún, ṣe ni o ṣe mí ní bí ǹkan tí mi ò rí rí. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ǹkan tí èèyàn ń ṣe fún ìgbà àkọ́kọ́, ó dùn mọ́ mi gan-an ni. Ó dàbí ohun ìyàlẹ́nu fún mi.

Ṣé o fẹ́ràn rírà oúnjẹ ní òpópónà? Rárá o, mi ò fẹ́ràn láti máa jẹun ní ìta, àgàgà oúnjẹ ojú títì tàbí òpópónà. Ṣùgbọ́n ní ìgbà mìíràn tí ebí bá pa mí gan, mi ò kí ń ní choice mìíràn ju pé kí n ra jẹ lọ. Kódà náà tí bá fẹ́ rà, mo máa ń wa picky nínú èyí tí máa rà àbí ibi tí máa ti rà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù tó bí mẹ́ta, ṣùgbọ́n ìkan jẹ́ ìkan lára rẹ̀ ni rice àti ẹ̀wà pẹ̀lú ata díndín. Èyí tí olóyìnbo pè ní rice and beans and stew. Ata díndín yẹn, a wà ní bí ẹja díndín nínú rẹ̀, pọ̀nmọ́ àti oríṣiríṣi ohunkóhun kó ṣàwà nínú rẹ̀. Àwọn èròjà tó maa mú dùn kó wà nínú rẹ̀. Ṣùgbọ́n mo máa ń nífẹ̀ẹ́ kí ẹran náà wà nú rẹ̀. Ẹran tó rọ̀ dáadáa. Mo tún fẹ́ràn láti máa jẹ òkèlè. Òkèlè tí mo sì fẹ́ràn òun ni iyán pẹ̀lú ọbẹ̀ tó yọ̀ dáadáa. Ìyẹn náà kí èròjà kó kún sínú rẹ̀. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni ẹ.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára nitorí pé mi ò nífẹ̀ẹ́ rẹ̀ àti wipé ó tako ẹ̀sìn mi àti wipé mo gbọ́ wípé yíya àwòrán sí ara o ni ó máa ń dé ìlera lé gbòdò.

Bọ̀ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni, tí mba lọ sí àdúgbò àbí ibìkan tí mi ò lọ rí àbí tí mi ò mọ̀nà, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn awakọ̀ tàbí àwọn agbèrò tàbí àwọn kọ̀ńdọ́tọ̀ àbí àwọn ọlọ́jà. Moṣà máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ń bá rí láti lè mọ ibi tí mò ń lọ kí n má lọ sọnù. Àgàgà ní ìlú yìí tí èrò púpọ̀ wà níbẹ̀ kò ń pẹ́ láti sọnù rárá.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Nítorí pé mo like láti máa ṣe eré ìtàgé. So, nítorí náà èmi náà máa ń ṣe eré ìdánì dáadáa.

Irú kọ̀npútà wo ni o ní? Mo ní kọ̀npútà, èyí tí olóyìnbo ń pè ní laptop. Óun ni mò ń lò. Àwọn tó dẹ́ ṣẹ́ ní ilé-iṣẹ́ yẹn, à ń pe orúkọ olú ilé iṣẹ́ náà ní HP, èyí tí à ń pè ní Hewlett-Packard. So, ó tún wá jẹ́ EliteBook 1030 G2 x360. Ìyẹn túmọ̀ sí pé ó máa ń yí sẹ́yìn. Mo lè sọ di tablet, touch screen dẹ́ ní. Keyboard rẹ̀ dẹ́ nínà. Ó ní keyboard light. Ó dẹ́ yára gidi gan-an.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Mo mọ bí a ti ń ṣe ìrẹsì, ata díndín, ọbẹ̀, iṣu, iyán. Àwọn ọbẹ̀ tí mo mọ̀ ṣè bí ọbẹ̀ mẹ́rin sí mẹ́ta, ẹ̀fọ́ rírò, ẹ̀gúsí ẹlẹ́fọ̀ọ́, ẹ̀gúsí lásán, omi ọbẹ̀, ọgbọ̀nọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo mọ̀ ṣè. Mo mọ ìyàn gún dáadáa torí pé agbára lásán ni ó nílò, mo sì mọ bó ṣe ń jí ṣe iṣu.

Nígbà wo ni o kẹ́yìn kó nǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kó nǹkan tuntun ní ibi iṣẹ́? Ah, ó ti ṣe díẹ̀ tí mo kó nǹkan tuntun ní ibi iṣẹ́. Kò ń ṣe gbogbo ìgbà ni ó máa ń ṣẹlẹ̀

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi kò wà complex lọ títí torí pé nǹkan díẹ̀ náà tó fún mi, mi ò nílò nǹkan tí ó le ra púpọ̀ bẹ́yẹn láti lè dára yá.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ ìdá, eré ìdárayá tí à ń pè ní OAFP. Àwọn ọmọ yunifásítì kan ni wọ́n parapọ̀ tí wọ́n dá, tí wọ́n da sílẹ̀ pẹ̀lú àwọn ogbóntagìrì òṣèré kan tí wọ́n jẹ́ bíi mentor fún wọn.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Èmi ò ní ìpàdé kankan tí mo ń lọ yàtọ̀ sí ìpàdé ilé ìjọsìn tí mo máa ń ní ní ọjọ́ ìsinmi, ní ọjọ́ Sunday. Yàtọ̀ sí yẹn, èmi ò ní ìpàdé kankan tí mo máa ń ṣe pẹ̀lú ẹnikẹ́ni àbí ẹ̀yàn kí ẹ̀yàn.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí méjèèjì mi ló ń ṣiṣẹ́ tí ó ń gbọ́ràn dáadáa. Kò sí nǹkan tí ó ṣe etí mi. Mò ń gbọ́ràn dáadáa ní tòsí àbí ní jíjìnà. Etí mi dára torí pé mi ò kí ń tì nkankan wọ etí mi. Mo sì máa ń yẹ̀ ẹ́ wò dáadáa. Tí bá ní nkankan tó ń ṣe mí níbẹ̀, mo máa ń tètè lọ sọ́dọ̀ dókítà láti le ṣàyẹ̀wò etí mi.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde. À, party ní pèrẹ́u. Mo ti lọ sóde púpọ̀ dáadáa. Ode jíjì ni, àbí tòsí ni, ìgbéyàwó ni, ode, ode àjọ̀dún ni. Oríṣiríṣi òde mo ti lọ dáadáa rí.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Nígbà tí mo bá ti jí lórí bẹ́ẹ̀dì mi, mo máa dìde. Mo máa mú omi kọ́ọ̀pù kan, ó lè lọ́wọ́rọ́ díẹ̀ àbí kó wà ní room temperature. Mo máa ṣá mú omi kọ́ọ̀pù kan. Omi yẹn yóò jẹ́ kí n lè lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti lè ṣe ìgbọ̀nsẹ̀ kí n tó jẹun ohun koun Nígbà tí mo bá ṣetán tí mo sì wọlé, màá wá bẹ̀rẹ̀ sí ni múra ọjọ́ náà. Màá to inú ilé, màá gbálẹ̀, màá ṣe gbogbo e, màá sì wá lọ fọnu tí màá wẹ̀. Màá máa múra fún láti jáde lọ ṣe iṣẹ́ ọjọ́ náà. Nígbo o ba tí n bá wẹ̀ tán tí mo wọlé, màá wọṣọ tí mo ti mú jáde nlẹ̀ láti wọ̀ fún ọjọ́ náà, màá sì wọṣọ náà. Mo máa jáde. Nígbà mìíràn, mo máa ṣe oúnjẹ díẹ̀ ṣùgbọ́n ìyẹn kòin ṣe gbogbo ìgbà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Rárá o, nígbà tí mi ò kí ń ṣe comedian, tí mo ń ṣe ohun ẹni tó ń panilẹ́rìn-ín àbí eléré, mi ò kí ń ṣe ìdárayá kankan rárá àti ara. Iṣẹ́ mi ò kí ń ṣe iṣẹ́ ìdárayá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì ní ìgbà ṣe pẹ̀ ọ̀nà bí mẹ́ta. Àwọn ímeèlì iṣẹ́ oníbi tí ó ń lọ, àwọn tí ìpolówó oníbi tí ó ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí mo ṣe ṣètò rẹ̀ nìyẹn. Kí gbogbo rẹ̀ kúkọ́ máa wà lójú kan torí pé kí má ba lọ má míssí ímeèlì tó ṣe kókó.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò dáadáa, ṣùgbọ́n mo lè lo ọwọ́ òsì mi ná. Nígbà tí mo wà ní kékeré, ọwọ́ òsì mo máa ń lò jù, ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, mo bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ ọ̀tún mi dáadáa. Mo máa ń lo ọwọ́ ọ̀tún láti kọṣẹ́ àti láti jẹun àti àwọn nǹkan mìíràn, ṣùgbọ́n ọwọ́ òsì mi mo máa ń fi gbálẹ̀, mo sì máa ń fi ṣe àwọn nǹkankan mìíràn náà. Nítorí náà,

Àwọn app wọ̀ ni o máa ń lò. Àwọn social media app àti bank app ni mo máa ń lo, pelu browser wọ̀ ni mo máa ń lò. Mo máa ń lo ayẹyẹ app, mo máa ń lo social media app bíi Twitter, Facebook, WhatsApp, ẹkọ kọ́ mo máa ń lọ síbẹ̀. Mo sì máa ń lo bank app nígbàgbà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ìjọ àti àjọ̀dún ibi iṣẹ́ torí pé ó máa ń dùn dáadáa a sì máa ń rí ẹ̀bùn, ó sì máa ń túnmọ̀ sí pé o má, o, o, a, a, a máa ń fi ń máàkì ìpele ìmíì ta a túwọ̀ nínú ọdún.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mi ò ṣe máa ń múra sílẹ̀ pẹ̀lú oníbàárà mi ní pé nígbà tí èmi àti oníbàárà náà bá ti mọ ọjọ́ láti pàdé, ìyẹn ọjọ́ ìpàdé wa, mo máa tó lẹ̀ gbogbo àwọn ìbéèrè tí mo lérò pé ó lè bí mí, mo máa ti mọ̀ ó, a sì ti gbáradì bí maṣe dá lóhùn. Àwọn nǹkan tí oníbàárà náà nílò àbí tí a ti jọ sọ̀rọ̀ lé lórí pé òun máa nílò àbí tó fẹ́ bá wa rà gbogbo rẹ̀ náà la máa ti ṣètò láti dáhùn àwọn ìbéèrè rẹ̀ lé lórí. Nígbà tí ó sì bá, tí ẹ ti máa ń ṣètò bí ara rẹ̀ yóò ṣe balẹ̀ láàrín wa kí inú rẹ̀ kó lè dùn àti máa ṣe dáadáa kó lè bá a nífẹ̀ẹ́ sí wa láti padà wá àti láti máa bá wa rajà to je pe oníbàárà ṣe koko sí gbogbo olùtajà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn, èyí tí àwọn òyìnbó máa ń pè ní backpack. Nítorí kọ̀m̀pútà mi inú rẹ̀ mo máa ń gbé síi, àti àwọn nǹkan mìíràn náà tí mo máa ń lò. Mo máa gbé síi, mo sì máa gbé sẹ́yìn láti máa rìn kiri. Àpò ẹ̀yìn tóbi gan, ó de gba ohun mèremère ju àpò ìfọwọ́fà lọ, nítorí ẹ́ náà mi ò ṣe níí fẹ́ rẹ̀.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn èso watermelon àti ọ̀gẹ̀dẹ̀ ní jíjẹ ju. Nítorí pé ó kún fún nutrients àti antioxidants, èyí tí ó dára fún ọ̀nà èémí ènìyàn tó wà ní inú. Ojẹ máa ń fúnni ní okun àti vitamins gidigidi gan.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Bí mo ṣe máa ń rántí àdéhùn mi ni pípa kíkọ̀ ọ́ sílẹ̀ àti pípa láti máa máàkì kàlẹ́ńdà àti láti máa ṣẹ́tì rìmáídà lórí fóònù mi. Nígbà tí mo bá ti ṣe bẹ́ẹ̀ náà, tó bá di ọjọ́ náà, mo máa gba notifíkẹ́ṣàn, ìyẹn àláàmù tí ó máa ń rán mi létí pé, "Ìnkọn bayi, ìnkon bayi, ni mó ṣàdéhùn rẹ ní ọjọ́ báìbàì."

Ìgbà wo ni o kẹ́yìn sunkún? Olúwa ò ní jẹ́ kía rí ogun ẹkún, ṣùgbọ́n ó ti ṣe díẹ̀ sẹ́yìn bíi ọdún méjì sẹ́yìn torí ohun tó bani ni inu je púpọ̀ ó ṣẹlẹ̀ nígbà náà. Ó mú mi sunkún gan.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bó bá ṣe tọ́ àti bó bá ṣe iye náà ni mo ṣe máa ń ṣe. Àwọn iṣẹ́ àkànṣe náà tó bá ṣe pàtàkì gan-an, mo máa kọ́kọ́ dúró láti wo bí mo ṣe le ṣe tó máa rọrùn, tí ó de fi ní yíwọ́. Tó bá jẹ́ pé kí ń wá bí ohun tó máa rán mi létí, mo máa wá. Ṣùgbọ́n nǹkan tó ṣe kókó ni pé, mo gbodo ṣe ní pàtàkì, ó jẹ́ gbọdọ̀ ní ìtara sí.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin níbikíbi tí mo bá wà. Tí wọ́n bá ti sọ fún mi pé òfin báí báí báí báí, òwo ni a ní ní ibi ìbàyè o, mo máa tẹ̀lé ẹ́ nítorí pé mi ò kí ń rú òfin, mi ò sì fẹ́ ìwọsí àbí nǹkan tí ènìyàn kan máa fi máa máa sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà. Nítorí náà, nibikíbi tí mo bá ti bára mi, mo máa ń tẹ̀lé òfin wọn.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá o, mi ò fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú ènìyàn rárá àti rara torí pé jíjiyàn a máa ń fanilókun lọ ni. Ó jẹ́ máa ń lìdí sí àríyànjiyàn àbí ìjà. Tí o bá lọ ń jiyàn pẹ̀lú ẹlòmíràn tí ó ní inú fùfù, ó lè mú wàhálà lọ́wọ́

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Owó náà ni ó wà nínú àpò owó mi. Kò sí nǹkan mìíràn tí ó wà nínú rẹ̀ ju owó lọ. Owó mótò, owó oníná, owó lílò. Gbogbo rẹ̀ ni mo fi pamọ́ sínú ẹ̀ torí pé nǹkan tí ó wà fún ni yen, tóri e lase n pè ní àpò owó.

Báwo ni ó ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀? Èmi kọ́ ni ọ̀gá ilé iṣẹ́ mi, ṣùgbọ́n bí mo ṣe lè yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ ni, nípa ṣíṣe àyẹ̀wò fún wọn, èyí tí a ń pè ní interview. Mo máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pẹ̀lú àwọn, máa, máa ní àwọn ìbéèrè tí màá bèèrè lọ́wọ́ wọn, tí ìdáhùn wọn, èyí tó bá, bá èyí tó bá lọ pẹ̀lú òfin àti ìlékalẹ̀ ilé iṣẹ́ náà, mo máa gbà wọ́n síbi iṣẹ́. Tí n bá rí pé wọ́n kojú òṣùwọ̀n láti ṣiṣẹ́ náà, mo máa gbà wọ́n sí ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí bá rí pé wọ́n ò kóju òṣùwọ̀n tàbí ohun tó ní lowọ́ kò bá ìlànà ilé iṣẹ́ náà lọ àbí ìwà wọn yàtọ̀, ó dẹ́ ṣì lè mú wàhálà wá àbí ó lè mú ìdàrúdàpọ̀ wá láàrín àwọn òṣìṣẹ́ tókù, mi ò ní gbà wọ́n. Nítorí náà ó ní oríṣiríṣi ohun kan tí máa yẹ wù tí n bà fẹ́ gba àwọn alábáṣiṣẹ́ pọ̀

Ṣé ó rọrùn fún ọ láti darí, darí àwọn ènìyàn jì? À, ó le láti dárí ji àwọn ènìyàn ṣùgbọ́n èèyàn gbudọ̀ máa dáríji ni torí bí Bíbélì wa ṣe kọ́ wa nìyẹn pé tí ènìyàn bá ṣẹ̀ wá ká máa dáríji ènìyàn bí Krístì ṣe dáríji wá. Ó le le torí pé àwọn ẹ̀ṣẹ̀ mìíràn wà tí ó máa ń dùn yàn gan tí ènìyàn bá ṣẹ̀ sí wa ṣùgbọ́n a nílò láti dáríji. Kò ṣe é fún wọn ṣùgbọ́n fún àlàáfíà ọkàn wa ni.

Báwo ni ìgbéyewó ìgbéyewo iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyewo iṣẹ́ tí mo ṣe kẹ́yìn dà gán, kódà mo ní ninety seven percent score rate lórí rẹ̀, inú mi sì dùn gan-an ni. Ó jẹ́ tẹ́mi lọ́rùn. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìgbéyewó tí mo ṣe kẹ́yìn ṣe rí.

Kíni ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Tí n bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, ó ní àwọn attribute tí mo máa ń wá bí teamwork, integrity, honesty, friendliness àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí pé gbogbo nǹkan wọ̀nyí ló ṣe kókó fún ènìyàn láti ní tí ó bá fẹ́ bá àwọn ẹlòmíràn ṣiṣẹ́ dáadáa. Ẹni náà sì gbọdọ̀ ní ìtara sí iṣẹ́ tí ó bá ń ṣe.